Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ níwájú ọ̀gá mi, mo máa ń fi iṣẹ́ mi han àwọn ọ̀gá mi ní ọ̀sọ̀ọ̀sẹ̀.

Rárá o, rárá o. Mi ò ní àwòrán lára. Àwòrán jẹ́ gẹ́gẹ́ bí ǹkan tí mi ò lè yà sára nítorí àwọn ìdí wọ̀nyí. Ọmọ lẹ́yìn Jésù lè mi. Ìgbàgbọ́ mi ò sì fi àyè gbà kí ń ya àwòrán sára. Àti pé àwòrán ní orílẹ̀-èdè wa Nàìjíríà ó yára kó yàn sí wàhálà àwọn àgbófinró. Mo sì tún wá kórira abẹ́rẹ́. Fún ìdí èyí, mi ò ní àwòrán lára.

Bẹ́ẹ̀ni, tó bá jẹ́ àdéhùn tó wà ní orí ìwé, mo máa ń ka dáadáa kí n tó gbọ́wọ́le. Ṣùgbọ́n tó bá jẹ́ àwọn àdéhùn tó wà lórí àwọn applications ni, mi ò kì í ka torí wọ́n máa ń gùn jù. Màá kàn fò wọn, màá sì ṣe nǹkan tí mo fẹ́ ṣe.

Fún èmi o, kò sí ibi tí mo fẹ́ lọ. Ti mo ṣe fẹ́ràn bẹ̀ yẹ̀n tó tí mi ò ní padà sílé. Ìdí ni pé kò sí ibi tó dùn tó lè dàbí ile Ṣùgbọ́n àwọn ibi kan wà tí màá fẹ́ràn láti dé. Ìkan nínú wọn jẹ́ sinimá, ìkan nínú wọn jẹ́ òkun.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, àjọ máa ń jẹun pọ̀ ní ìrọ̀lẹ́, àjọjọ máa ń jókòó pọ̀, tá sọ̀rọ̀, tá bira wá bí ọjọ́ wa ṣe lọ bó ṣe rí. Tí a bá ti wá ṣe yentàn nígbà mí, àwa le wo tẹlifíṣàn àbí ká fi eré ìdárayá si àbí ká wo fíìmù.

Ǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ kò ń ṣe kan ààyò kan. Àwọn ǹkan tó pọ̀ ni. Igbà mí wà toju ye pé tó bá ti rẹ̀ mí, tọ́jú bá fẹ́, tó bá fẹ́ dá àwọn alábàáṣiṣẹ́ mi, ni ó fún mi ní ìtara tí mo bá ríi bí báwo ni wọ́n ṣe jára mọ́ iṣẹ́ sí. Ìtara ó dé bá mi. Àwọn kiní kan náà sì tún wà tí wọ́n jẹ́ kí n tara níbi iṣẹ́, owó oṣù mi àti àfikún owó. Ìyẹn máa ń jẹ́ kí n tara ní ibi iṣẹ́. Tí mo bá ti wáa wo, tí mo báa wo pé àwọn èèyàn tí mo, tí iṣẹ́ mi tó ń ràn lọ́wọ́, inú mi máa ń dùn. Gbogbo nǹkan tí, tó máa jẹ́ kí n tara ní ibi iṣẹ́ ni àwọn ẹlẹ́ yìí.

Ọ̀nà tó pọ̀, ọ̀nà tó pọ̀ ni mo máa ń gbà ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi. Mo máa ń pè wọ́n jókòó. Àkọ́kọ́ ni pé mo máa ń pè gbogbo wọ́n jókòó, ká jọ fójú kojú, ká jọ sọ̀rọ̀, ká wá ojútùú nǹkan tí ó ṣẹlẹ̀. Ẹ̀ kíji ní, mo máa ń fetí kọ ọ̀rọ̀ láti ẹnu àwọn méjèèjì. Kọ̀rọ̀ lè yé mi kí n fi bá lè mo ọ̀nà tí màá gbà wọlé. Ẹ́lẹ́kẹta ni pé, mo ti wá máa ń wá ojútùú tí ó tẹ gbogbo èèyàn lọ́rùn, kí ó ní sí pé ẹnìkan fi sí apá kan, ẹnìkan ò gbà ti ẹnìkan.

Mi ò kin gé irun mi tán, mo má ní kí wọ́n bá mi fá àwọn ẹ̀gbẹ́ẹ̀gbẹ́, kan bá mi fi tarin kalẹ̀, má ní kí wọ́n bá mi fá irùngbọ̀n, kí wọ́n bá mi fá dada, but kan má gé gbogbo ẹ̀ tán, èyí tí ó jẹ́ kí ojú mi kó jáde dada, kó sì rẹwà.

Mo máa ń ṣe ìṣirò àkókò tí mo bá lò ní ibi iṣẹ́. Ìgbà mí sì wà tí mo máa ń kó àwọn èrè yàtọ̀ sí owó tí mo ná tí mo fi ṣiṣẹ́ ọun.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Bí ó ṣe wà yẹn tí ó bá jẹ́ ọjọ́ ìbí àwọn tí mo mọ̀ tó jọ́rẹ mi, màá kọ ǹkan síbẹ̀. Tí ó bá ṣe jẹ́ ọjọ́ ìbí tèmi náà ni, màá kọ ǹkan síbẹ̀. Tí mo bá ní ǹkan tí mo fẹ́ jẹ́ kí àwọn èèyàn kíyèsi, màá kọ ọ́ síbẹ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran àwọn ìpàdé lórí fóònù nítorí mi ò ní ní láti máa lọ sí àwọn ibi tó jìnà kí n tó lè lọ sí ìpàdé. Ǹkan tí mo kan nílò náà ni fóònù mi àti íńtánẹ́ẹ̀tì data òtítọ́

Ó ti pẹ́ gidi gan tí mo lọ sí ibi orin kẹ́yìn, ó ti pẹ́. Ṣùgbọ́n mo máa ń kọrin ní ilé ìjọsìn wa. Tí a bá ti lọ sí ìsìn, mo máa ń kọrin bẹ́ẹ̀. Àtọ̀sí yẹn ó ti pẹ́ tí mo ti lọ sí ibi orin kẹ́yìn. Yíò ó ti tó ọdún mẹ́wàá sí mẹ́tàlá gbẹ̀yìn tí mo ti lọ.

Ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ra epo fún ọkọ̀ mi. Ti mba ti ra epo ní ìparí ọ̀sẹ̀ báyẹn, mà wa lo ọkọ̀ mi ní gbogbo ọjọ́, ọjọ́ tó bá wa nù ọ̀sẹ̀.

Ìparí ọ̀sẹ̀ ni mo máa ń lọ kí àwọn òbí mi àti àwọn ẹ̀gbọ́n Ni Ìparí ọ̀sẹ̀ náà ni mo máa ń fọ aṣọ, gbogbo aṣọ tí mo bá ti wọ̀ ní gbogbo ọ̀sẹ̀ yẹn. Ìparí ọ̀sẹ̀ náà ni mo máa ń gé irun mi.

Oṣù kan àtàbọ̀ ni mo keyin pàdé àwọn ọ̀rẹ́ mi, wọ́n rán mi lọ sí Èkó láti ibi iṣẹ́ kí n lọ ṣe iṣẹ́ ní Èkó. Mo á fi, mo fi àsìkò náà, mo fi pàdé àwọn ọ̀rẹ́ mi tó wà ní Èkó. A jáde lọ jẹun, a lọ sí ìjọsìn papọ̀

Mi ò kí ń wọ̀ kankan tí mo bá fẹ́ lọ sun, mi ò wọ̀ kankan mo máa ń sùn bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n mo máa ń da aṣọ bora. Mi ò ní lè sùn tí mo bá ti wọ ṣòkòtò àbí tí mo máa wọ ẹ̀wù lọ sùn. Àwọn atẹ́gùn tútù tó ẹ kó wọ ara mi ò ní wọ ara mi, mo nírun púpọ̀ lára. Ídí èyí mi ò kí ń wọ aṣọ lọ sùn.

Bẹ́ẹ̀ni, ní ìbẹ̀rẹ̀ ni mo máa ń ní ìfòyà, ṣùgbọ́n tí mo bá ti sọ̀rọ̀ díẹ̀, ara mi máa ń padà balẹ̀. Mo a máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìgboyà gidigidigidi.

Ó lọ dáadáa gan ni, ó lọ dáadáa. Inú mi dùn bí ìgbéyàwó ìṣe náà ṣe lọ. Àwọn ẹni tó bá mi sọ̀rọ̀, wọ́n ń bi mí ní àwọn ìbéèrè, wọ́n le jùmọ̀ mi, wọ́n rán mi sími, wọ́n ṣe bí ọ̀rẹ́ sí mi. Mò ń dúró de èsì tó dá láti ọ̀dọ̀ wọn ni báyìí.

Bẹ́ẹ̀ni, àti ilé ni mo ti máa ń ṣe iṣẹ́. Àwọn iṣẹ́ tó wà nísinsìnyí ó fi àyè gba kí eyan ma ṣiṣẹ́ láti ilé. Àwọn akẹgbẹ́ mi ti a jo ń ṣiṣẹ́ gan-an. Atilẹ́ náà ni àwọn náà ti ń ṣe iṣẹ́. Orí ìtàkùn ayélujára láti máa ń ṣe ìpàdé iṣẹ́ wa. Wọ́n báa seṣè fún wa ní iṣẹ́ orí ìtàkùn ayélujára náà láti gbé iṣẹ́ tí wọ́n bá fún wa kalẹ̀ tí a bá ti parí ẹ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Podcast jẹ́ ǹkan tí àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ ń yájú sí. Ní ìkanbi ọdún mẹ́wàá sẹ́yìn, àwọn èèyàn ò rí ti podcast rọ̀. Ṣùgbọ́n nígbà tí ìtàkùn ayélujára tó bẹ̀rẹ̀ sí ní wọ gbogbo iṣẹ́ táwọn èèyàn ń ṣe, àwọn èèyàn ti wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ podcast báyìí.

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ìs-- eh, àtẹ̀jíṣẹ́. Ṣùgbọ́n nígbà mi mo máa ń lo ímeèlì fi bá àwọn oníbàárà sọ̀rọ̀. Ìgbà mìíràn wọ́n á ti máa pè wọ́n lórí fóònù wọ́n ni. Ìgbà mí sì wá tẹ́ ọ pe ó rí WhatsApp àti Facebook ni màá ti bá àwọn oníbàárà mi sọ̀rọ̀

Rárà o, mi ò fẹ́ràn láti máa lọ sí etí òkun. Kò sí nǹkan tí mo fẹ́ lọ seníbẹ̀ kí ni monwá ń bẹ. Àwọn nǹkan oríṣiríṣi ló wà nínú etí òkun, àwọn tó ń fagbó, àwọn tó ń bá ara wọn ṣe ìṣekúṣe, àwọn olè, àwọn oríṣiríṣi èèyàn, àwọn oníjàǹbá. Kò sí nǹkan tí mo fẹ́ lọ ṣe ní etí òkun.

Kò ní àwo tí mo fẹ́ràn jù ṣùgbọ́n mo ní àwọn àwo tí mo máa ń wọ tó sì máa jẹ́ kí n, kí n, kí n, kí n, kí n rẹwà. Àwo dúdú, àwo búlúù, àwo pupa, àwo funfun. Àwọn àwo yìí ni mo ní tí mo máa ń wọ̀ síra wọn tí àwọn yẹn sì bà tiẹ́.

Nǹkan alákọ̀ọ́kọ́ tí mo máa ń ṣe láti múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ní pé máa kọ́kọ́ ṣe eré bí ìpàdé yẹn ṣe le lọ nínú ọkàn mi. Bí bá ti wá ṣe, màá, màá mú aṣọ tí mo mọ̀ pé ó dáa láti wọ̀ lọ sí irú ìpàdé yẹn, màá mú, màá wọ̀ tí bá ti wẹ̀ tán. Màá farabalẹ̀ kọ àwọn ǹkan tí màá sọ ní ìpàdé náà. Màá wo gbogbo ǹkan tí mo ti kọ̀ kalẹ̀ sórí laptop mi, orí kọ̀m̀pútà mi. Màá wo dáadáa láti parí iṣẹ́ sí gbogbo ǹkan tí mo fẹ́ sọ.

Uhm, ìbéèrè pàtàkì ni òbéèrè yìí. Mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ gidigidi. Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi, mo máa ń gé èékánná mi díẹ̀ díẹ̀ kí ó má ba lè gé ẹran ara mi papọ̀ mọ́. Mo máa ń fọ kó má tónitoni, máa tún wa fà pẹ̀lú blade. Tin ba ti wa fà tán, màá wa yọ àwọn ìdọ̀tí tó lè ṣe sí inú rẹ̀. Nítorí tí ẹyan ọ̀ ba yọ àwọn ìdọ̀tí yẹn, tí ẹyan ba fi ọwọ́ ti onídọ̀tí, èékánná tó ní ìdọ̀tí tí eyan fi lọ jẹun, èèyàn fẹ́ pa ara rẹ̀ nù. Eyan ṣe tán àti lò. Níyẹn.

Rárá o, mi ò ní ẹranko ọ̀sìn, ṣùgbọ́n tí màá fẹ́ ní ẹranko ọ̀sìn, ajá ni màá fẹ́ ẹni nítorí mo fẹ́ràn bí ajá ṣe má ń, ó ṣe má ń yọ̀ mọ́yàn. Mo fẹ́ràn bí ajá ṣe, ó ṣe ń fọkàn tó. Mo fẹ́ràn bí ajá ṣe gbóná gidi gan ju ó ṣe ń kán gbọ́n lọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Kí mo ṣe wáyi, mo jẹ́ ẹni tó máa ń kọ gbogbo ǹkan tí mo fẹ́ ṣe kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n ní bí i ṣe. Ìdí tí mo fi máa ń ṣe lẹ́ẹ̀ yìí ni wipé mo mọ̀ wípé ìgbà mìíràn máa kọ̀ kalẹ̀ pé ǹkan tí a fẹ́ ṣe ni tí ǹkan osì padà ṣẹlẹ̀. Mo mọ̀, mo mọ̀ pé irú ǹkan yẹn ò de ṣẹlẹ̀, ṣùgbọ́n ó dá kí ẹ̀yàn ní ètò fún gbogbo ǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Fún ìdí èyí, mo máa ń ṣe ètò, mo máa ń kọ àwọn ǹkan tí mo fẹ́ ṣe kalẹ̀ kí kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Ṣùgbọ́n ìgbà mìíràn tọ́ ẹ pé àwọn ǹkan yóò ṣẹlẹ̀ gidi kan tí ó dá ètò mi rú. Ṣùgbọ́n kò tún máa ń sọ pé, mo sọ pé kí n má lè ṣe díẹ̀ lára àwọn ǹkan tí mo ti kọ kalẹ̀ pé mo fẹ́ ṣe.

Rárá o, rárá o. Báwo ni mi ò ṣe níí jẹ ẹran? Ẹran jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú gbogbo oúnjẹ tí mon jẹ. Tí n bá jẹ ẹran kí tu ni mo fẹ jẹ. Èmi máa ń jẹ ẹran, kotí ewa á ṣe ẹran kan èmi fẹ́ràn. Mo fẹ́ràn ẹran ògúnfe, mo fẹ́ràn ẹran màlúù, mo fẹ́ràn ẹran òkété. Ṣùgbọ́n gbogbo ẹranko ni mo ń jẹ, mi ò kí ń jẹ ajá, mi ò kí ń jẹ ejó, mi ò kí ń jẹ ẹran ọ̀bọ.

Ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi, ìbáṣepọ̀ wa ò dánmọ́rán, ò dánmọ́rán lẹ́bi pé èmi ni mo fẹ́ lọ sọ pé olórí iṣẹ́ mi fẹ́ràn jù nítorí èmi ni o máa ń rán ni gbogbo iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe. Èmi ni àwọn akẹgbẹ́ mi, èmi ni wọ́n ń fún ní èsì àdàbọ̀ iṣẹ́ wọn.

Rárá o, èmi ò gbọ́ nínú, nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́. Idi ni pé Kristẹni ni èmi. Ìgbàgbọ́ mi ò papọ̀ mọ́ àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́ ká máa bọ òrìṣà, ká máa bọ àwọn nǹkan kí nǹkan. Èmi ko, mi ò sínbẹ̀

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo mọ̀. Bí a ti ń pa ẹja, ọ̀nà méjì lè mí mọ̀ tí a lè fi pa ẹja, tí a lè fi mú ẹja nínú odò. A lè lo net ka fi kó ẹja lọ́pọ̀lọ́pọ̀. Ṣùgbọ́n a tún lè lo okùn tí ẹni tí wọ́n fi mú ẹja tó wà ní ibẹ̀ to fi so mọ́bẹ̀. Net ló yára mú ẹja tí ẹ máa fẹ́ mú ẹja tó pọ̀, tí ẹ máa fẹ́ po ẹja tó pọ̀, net ni. Ṣùgbọ́n ọ̀nà kan tí ń wà tí ẹ lè fi po ẹja, ìyẹn kẹ́míkà ohun ọ̀gun olówó ni yóò dà sí odò náà, yíyẹn wá padà wá lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ tí yóò fi dé ibẹ̀ báyìí, gbogbo ẹja tó wà nínú odò yẹn ó ti kú. Ṣùgbọ́n eléyìí ò dára. Àwọn kan tó pa ẹja yí ó sì wa nínú ẹja yẹn. Tí àwọn èèyàn bá jẹ ẹja yẹn, tí wọ́n bá jẹ́ lájẹ jú, ó lè rẹ̀ wọ́n.

Irin atẹ́gùn, ó jẹ́ ǹkan tí èèyàn lè ṣe láti fi jẹ́ kí ara lè. Irin atẹ́gùn ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe tí mo bá ti fẹ́ ronú dáadáa mo ti fẹ́ ronú ìtẹ̀síwájú.

Hmm, ìgbà tí mo kẹ́yìn kọ́ nǹkan tuntun níbi iṣẹ́ lánàá ni. Mo kọ́ nǹkan tuntun níbi iṣẹ́. Ó ní ojú òpó kan tí a ṣẹ̀ṣẹ̀ rà. Ọ̀gá mi wá sọ pé kí n lọ kọ́ bí wọ́n ṣe ń, wọ́n ṣe ń lo ojú òpó yìí.

Mo fẹ́ kọ́ data analysis. Data analytics ó jẹ́ ǹkan ìmọ̀ tuntun tí ó ń jáwó gidi gan-an lágbàáyé báyìí. Óun ni mo fẹ́ kọ́

Bẹ́ẹ̀ni mo mọ àwọn aládùúgbò mi. Nìkan nínú àwọn aládùúgbò mi, òǹtà, ọ̀kadà àti kẹ̀kẹ́. Nìkan nínú àwọn aládùúgbò mi, wọ́n ń ṣiṣẹ́ ní ilé ẹjọ́. Fún ìdí èyí, mo mọ àwọn aládùúgbò mi dáadáa.

Oúnjẹ tí mo mọ, tí mo máa ń sè, ó pọ̀. Oúnjẹ tí mo máa ń sè dáadáa pọ̀. Mo lè ṣe irẹ̀si, mo lè ṣe ẹwà, mo lè ṣe sẹ̀mọ́, mo lè ṣe iyán, mo lè gún iyán. Fùfú, mo lè ṣe ọbẹ̀ ẹ̀gúsí, mo lè dín ata, mo lè ṣe ọbẹ̀ iyọ̀. Oríṣìíríṣìí oúnjẹ lé mi lè ṣe. Mo lè ro sẹ̀mọ́, mo lè ro láfún, mo lè ro wheat. Àmọ̀yé oúnjẹ ni mo lè sè tí ó sì dùn.

Mo máa ń rẹ́rìn múṣẹ sí àwọn oníbàárà mi. Òṣìtú máa ń ní sùúrù fún gbogbo oníbàárà mi. Mo mọ iṣẹ́ mi dùn jù, mo mọ iṣẹ́ mi gan-an níṣẹ́. Òṣìtú máa jẹ́ olóòtítọ́ sí àwọn oníbàárà mi. Mi ò kí ń, mi ò kí ń ya, mi ò kí ń dọwọ́ rú fún wọn.

Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni, mo máa ń gun alùpùpù dáadáa lójoojúmọ́ nítorí súnkẹrẹ-fàkẹrẹ ojú popo ṣùgbọ́n alùpùpù ni ó yára se yán ní jàmbá, ó yára rọ́yàn lọ sí ọrùn àpàpà ndodo.

Nítorí mo fẹ́ràn láti máa ń se oúnjẹ aládùn, èmi fẹ́ ẹ̀bùn fún àwọn ènìyàn kó jẹ oúnjẹ. Ṣùgbọ́n mo tún máa fẹ́ràn tùràrí náà dáadáa àti aṣọ tó da tí máa fẹ́ fún àwọn ẹlẹ́bùn. Mo lè wo tùràrí àti aṣọ tó da kí n fi ta eyan lọ́rẹ̀ẹ́.

Bẹ́ẹ̀ni mo máa ń mu àwọn ohun mímu porotíìnì tí mo bá ti ṣiṣẹ́ tó máa rà lè, tí mo bá ti ṣeré tó máa rà lè. Ohun mímu porotíìnì tí mo máa ń mu jù ni soya milk, soya milk. Ó máa ń jẹ́ kí gbogbo iṣan tó ti dẹ kó lè padà.

Mo máa ń jẹ òkèlè, òkèlè ni mo máa ń jẹ ní ọ̀sán. Òkèlè tí mo sì máa ń jẹ ni fùfú, fùfú àti ọbẹ̀ ẹ̀gúsí tí a pòpọ̀ pẹ̀lú ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, pẹ̀lú pọ̀nmọ́, pẹ̀lú ẹja àti ẹran tó sín bọnlẹ̀.

Ìgbà mí mi ò kí jẹ́ ní àárọ̀, ṣùgbọ́n nígbà mí mo lè jẹ ìrẹsì, ìgbà mí mo lè mu ògì tàbí custard, ìgbà mí mo lè mu tíì àti búrẹ́dì.

Fóònù mi ò kí ń sábà gbóná gan, àfi tí ń bá tan data lẹ̀ tí mo sì fi ta géèmù. Ìgbà náà ni fóònù máa ń gbóná gan, tó bá sì ti ń gbóná kídìkan, mo máa ń wa omi tùtù, màá wa gbé fóònù náà lé omi tùtù kí kó má fi bá à le gbóná mọ́, kó fi bá à le tùtù.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni mo máa ń gbé àpò ẹ̀yìn nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Ó gbà kí máa ń gbé kọ̀m̀pútà káàkiri, ó sì tún wà kí, kí máa gbé brush àti ìfọyín, ìfọyín káàkiri náà. Pẹ̀lú àpò ẹ̀yìn, mo lè gbé charger fóònù mi, mo lè gbé power bank mi náà sí inú ẹ̀ torí a máa lè dé ibi tí ọ̀tí sì ná, tí fóònù sì ti lóò Àpò ẹ̀yìn dà gidi gan fún irú àwọn nǹkan báyìí.

Rárá o, mi ò lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn rí. Kò sí ńkán tí mo fẹ́ lọ wá ńbẹ. Krìstẹ́nì ni mí, àti máa lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn, ó lòdì sí ìgbàgbọ́ mi.

Oríṣiríṣi bàtà ni mò máa ń wọ̀. Ṣùgbọ́n ibi tí mo bá ń lọ ni yóò pe àkíyè misí irú bàtà tó yẹ kí n wọ̀. Mò láì kí kí máa wọ bàtà salú bàtà, mo láì kí bàtà aláwọ̀, mo láì kí bàtà sneakers, mo sì ń láì kí àwọn bàtà shoe tó ga.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, mo máa ń kọrin kẹ́lẹ́. Ìdí tí mo fi máa ń kọrin kẹ́lẹ́ ni wọ̀nyí: tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, mo máa ń kọrin kẹ́lẹ́. Tí mo bá wà ní ara àwọn èrò tó pọ̀, mo máa ń rọra n kọrin kí ń má fi tèmi dá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láàmú. Tí mo bá kọrin pẹ̀lú ohùn tó, tó ga, mo lè máa dá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi láàmú, kò sì dá.

Ó ti pẹ́ tí mo lọ wò eyín kẹrin, nítorí pé eyín mi ń ṣe dada, ó funfun, irigi mi ò dùn mí. Mi ò, mi ò rí ìdí tí máa fi lọ sọ́dọ̀ dókítà wò eyín, kan bá mi wò eyín mi.